Ìbéèrè, ibi wo ni o fẹ́ràn jùlọ? Ibi ìgbafẹ́ oun ni mo fẹ́ràn jù láti máa wà. Ní àkókò tó bá jẹ́ wípé mi ò ṣe ǹkan kan, mi ò nílò láti ṣe ǹkan kan nínú ilé, ibi ìgbafẹ́ ni mo like láti máa wà jù. Tí ó bá ní àwọn ǹkan tí mo fẹ́, tí èmi bá ti jáde lọ sí anywhere inú ilé ni mo tún fẹ́ràn jù láti máa wà yàtọ̀ sí ibi ìgbafẹ́

Ìbéèrè: Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin takansu fèè. Mo fẹ́ràn láti máa jó sí orin takansu fèè. Mo sì fẹ́ràn láti máa gbọ́ láti mú inú ara mi dùn nígbà gbogbo.

Ìbéèrè kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Iṣẹ́ tí mò ń ṣe jẹ́ iṣẹ́ tí inu mi dùn sí láti máa ṣe. So, ó máa ń fún mi ní ìtara láti ṣe iṣẹ́ nítorí pé ó jẹ́ iṣẹ́ tí iná mi dùn sí láti máa ṣe. Àtíwípé mo wá rówó ní díẹ̀ nítorí díè yìí, ọ̀nà wo ṣe ní ìtara fún iṣẹ́ ṣíṣe ní ibi iṣẹ́?